Ǹjẹ́ ìwọ a máa tẹ̀lé òfin ìyára ọkọ̀ bí? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa tẹ̀lé òfin ìyára ọkọ̀ ní ìgbà gbogbo. Ìdí tí mo fi máa tẹ̀lé òfin ìyára ọkọ̀ ó pín sí ọ̀nà mẹ́ta. Ìdí àkọ́kọ́, ó jẹ́ òfin tí ìjọba là kalẹ̀. Ó sì dára láti jẹ́ ẹni tí ó máa tẹ̀lé òfin ìjọba. Láìsí òfin ẹ̀ṣẹ̀ kò sí. Níbi tí òfin bá tẹ wà, ó dára lọ́pọ̀lọpọ̀ láti máa tẹ̀lé òfin. Eléyìí a jẹ́ kí ìgbáyé gbádùn ará ìlú kó wà. Ìdí èkejì tí mo ṣe fẹ́ràn láti máa tẹ̀lé òfin ìyára ọkọ̀ ni wípé ó jẹ́ ohun tí ó tún máa ń dáàbò bo ẹ̀mí olùwà ọkọ̀, ẹ̀mí àwọn tí ó ń lo ọ̀nà tó ń lo ojú pópó àti ọkọ̀ tí à ń lò gan fún ra rẹ̀. Nígbà tí ènìyàn bá tẹ̀lé òfin ìyára ọkọ̀, ẹni náà kò ní sáré kọjá bó ti yẹ dé ibi tí yóò ṣe ìjàmbá fún àwọn olùrìn ní ojú pópó yóò kù. Ìdí kẹ́ta tí mo ṣe fẹ́ràn láti máa tẹ̀lé òfin ìyára ọkọ̀, òun ni wípé a tún máa jẹ́ kí ènìyàn mọ̀ wípé bóyá òun jẹ́ ẹni tí ó mú àwọn ẹ̀kọ́ tí ó ń kọ́ lò. Kí ló dé tí mo fi béèrè báyìí? Ni kí ènìyàn kó tó gba ìwé ìrìnnà ọkọ̀, ó jẹ́ ẹ̀kọ́ tí àwọn àjọ tí ó ń rí sí bí a ti ń fúnni ní ìwé ìrìnnà ọkọ̀, ó jẹ́ òfin wọn wípé ènìyàn á kọ́kọ́ kọ́ ẹ̀kọ́ nípa bí a ti ń lo ojú ọ̀nà ojú pópó. Lára àwọn ẹ̀kọ́ tí a sì máa ń kọ́ náà ni òfin ìyára ọkọ̀ ní ojú pópó. Ẹni tí ó bá ń tẹ̀lé òfin yìí ní ìgbà gbogbo tó bá ti ń wa ọkọ̀ lẹ́yìn ìgbà tó gba ìwé ìrìnnà rẹ̀ tán, ó tún mọ̀ sí wípé àwọn ẹ̀kọ́ tí ẹni náà ń kọ́, ó mú àwọn ẹ̀kọ́ náà lò. Ṣùgbọ́n ẹni tí kò bá tẹ̀lé òfin yìí, eléyìí tún mọ̀ sí wípé nígbà tí ẹni náà ń kọ́ ẹ̀kọ́, ẹni náà kò mú ẹ̀kọ́ náà lò tí kò sì dára púpọ̀, tí kò sì dára rárá nítorí pé ó lè ṣe ìjàmbá fún ará ìlú ní ọjọ́ iwájú.

Ǹjẹ́ ìwọ a máa wọ ìbọ̀wọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọ̀wọ́. Mo sì fẹ́ràn láti máa wọ̀ nígbà tí mo bá fẹ́ ṣe iṣẹ́ eléyìí tí ó ní ṣe wípé kí n wọ ìbọ̀wọ́. Fún àpẹẹrẹ, àwọn tí ó jẹ́ oníṣègùn òyìnbó tàbí àwọn nọ́ọ̀sì tí ó máa ń fúnni ní abẹ́rẹ́ nígbà tí wọ́n bá ti fẹ́ tọ́jú àwọn aláìsàn, wọ́n a máa wọ ìbọ̀wọ́ láti gún wọn ní abẹ́rẹ́ tàbí láti fi abẹ́rẹ́ gba ẹ̀jẹ̀ lára wọn fún àyẹ̀wò, tàbí nígbà tí wọ́n bá fẹ́ fa omi sí wọn lára. Ìdí tí wọ́n ṣe máa ń ṣe eléyìí ni láti dáàbò bo ara wọn lọ́wọ́ ìjàmbá tí ó lè ṣẹlẹ̀ lẹ́nu iṣẹ́. Nígbà mìíràn aláìsàn ó lè ní àwọn ààrùn kan lára tí ó lè bọ́ sí ara ẹlòmíràn nípasẹ̀ omi tàbí ẹ̀jẹ̀ rẹ̀. Ṣùgbọ́n nígbà tí onítọ́jú tó bá ti wọ ìbọ̀wọ́, irú àwọn àìsàn tàbí ààrùn yìí kò ní lè kọjá sí wọn lára. Ni igba miiran ẹwẹ ti ènìyàn bajẹ onimọ ẹrọ tio si n sisẹ ina electric, iru ẹni bẹẹ o gbọdọ maa wọ ibọwọ loorekoore toba tifẹ sisẹ Iná kì í ṣe nǹkan tí a lè fi ọwọ́ lásán gbá mú. Nítorí náà ni oníṣẹ́ ìmọ̀ ẹ̀rọ ó gbọ́dọ̀ wọ ìbọ̀wọ́ kó tó lè gbá iná mú. Ọ̀nà kan gbóògì tó fi lè dáàbò bo ara rẹ̀ kúrò lọ́wọ́ ìjàmbá iná ni èyí.

Báwo ni i ìwọ ti máa ń tọ́jú ara rẹ? Ọ̀nà tí mo máa ń gbà tọ́jú ara mi ó pọ̀ púpọ̀. Ohun ti o ṣe pàtàkì jù ni pé kí ènìyàn kó mọ ara rẹ̀, kó sì mọ àwọn n tí ó dára, tí ó yẹ láti ṣe àti láti má ṣe. Fún àpẹẹrẹ, mo jẹ́ ẹnìkan, ẹni kan tí òtútù máa ń tètè wọlé sí lára. Nítorí ìdí èyí, ní ìgbà gbogbo mo máa ń wọ aṣọ tó bo àyà mi, tó bo ẹsẹ̀ mi. Tó bá tún ṣe é ṣe nígbà mìíràn, màá ma fi ìbọ̀wọ́ sí ọwọ́ láti dáàbò bo ara mi. Ọ̀nà kejì tí mo tún máa ń gbà tọ́jú ara mi ni wípé tí mo bá ti rí àpẹẹrẹ tí mo kó fi rí wípé bóyà nǹkan kan fẹ́ ṣe mí ní àgọ́ ara. Àwọn ìtọ́jú kan wà tí ènìyàn le ṣe fún ara rẹ̀ láì tí ì lọ sí ilé ìwòsàn. Oun ni a ń pè ní àwọn ìtọ́jú àkọ́kọ́. Èmi a máa gbìyànjú láti kọ́kọ́ gbé ìgbésẹ̀ láti ṣe ìtọ́jú àkọ́kọ́ fún ara mi. Èmi kì í wu ara mi níràn. Ọ̀nà mìíràn tí mo tún máa ń gbà láti tọ́jú ara mi ni wípé mo máa ń jẹ ohun tí ó dára, ohun tí ó máa fún ara mi ní okun àti àwọn oun tí ó máa tú ẹ̀jẹ̀ ara mi ṣe. Nípa ṣíṣe báyìí ní jíjẹ oun tí ó dára, ní mímu àwọn oun tí ó dára àti àwọn oun tí ó lè tú ẹ̀jẹ̀ ṣe. Èlé yìí máa ń jẹ́ kí àrùn àti àjàkálẹ̀ àrùn kó jìnnà sí mi. Àwọn oun mìíràn tí mo tún máa ń ṣe ni wípé àyíká mi màá ma jẹ́ kó mọ́ tónítóní. Nípa ṣíṣe báyìí, ẹ̀fọn àti àwọn nǹkan mìíràn tó lè fa àìsàn sí àgọ́ ara ènìyàn a máa jìnnà sí agbègbè mi. Wọ́n máa ń jìnnà sí àyíká ibi tí mò ń gbé. Ó dára láti máa tọ́jú ara ẹni nítorí náà mì n kí fi ara mi ṣe ré rárá.

Ǹjẹ́ ìwọ fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè bí? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè. Ìdí tí mo ṣe fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè ni wípé, ní fún àpẹẹrẹ níbi tí mo ti ń ṣiṣẹ́, ilé alájà mẹ́jọ ni tí ilé ìyàrá iṣẹ́ tèmi tó sì wà ní àjà kejì. A ti máa sáré gun òkè, máa sáré sọ̀kalẹ̀. Ó jẹ́ iṣẹ́ tí ó lágbára. Nítorí ìdí èyí, èmi a fẹ́ràn láti máa gun lo ẹ̀rọ ìgbésókè. A máa mú àkókò mi yá láti dé ìyàrá iṣẹ́ tèmi èkejì. Kò ní rẹ̀ mí nígbà tí màá ti dé, tí màá fi dé inú ìyàrá tí màá ti ṣiṣẹ́. Èlé yìí á fún mi ní àǹfààní àti òre ọ̀fẹ́ láti ṣiṣẹ́ bòtítọ́ àti bó ti yẹ. Ṣùgbọ́n ká ní pé àkàbà eléyìí tí a ṣe sí ojú ọ̀nà ni mo lọ fi ẹsẹ̀ gùn. Kí n tó dé ibi ìyàrá tí màá ti ṣiṣẹ́, a ti rẹ̀ mí. Tí mo bá dé bẹ́ẹ̀, mi ò ní le ṣiṣẹ́ bòtítọ́ àti bó ti yẹ. Ìdí èyí ni mo ṣe fẹ́ràn láti máa gun ẹ̀rọ ìgbésókè. Nítorí pé ó rọrùn láti gbé mi dé ibi tí màá ti ṣiṣẹ́, kò sì ní jẹ́ kó rẹ̀ mí nígbà tí màá fi dé ibi tí màá ti ṣe iṣẹ́ náà.

Ǹjẹ́ ìwọ ti kẹ́yìn kọ́ ohun tuntun ní ibi iṣẹ́ rẹ rí? Bẹ́ẹ̀ni, mo ti kẹ́yìn kọ́ ohun tuntun ní ibi iṣẹ́ mi ní ìgbà kan rí. Fún àpẹẹrẹ, ìgbà tí ẹ̀rọ ayára bí àṣá tí ó dé, mo wà lára àwọn tó kọ gbẹ̀yìn. Ṣùgbọ́n èyí lè ṣe àkóbá fún ìgbéga owó oṣù mi àti bí mo ṣe ń ṣọwọ́ ṣiṣẹ́ ní àwọn àkókò yìí. Àwọn tó kọ́ ẹ̀kọ́ yìí ṣáájú tí wọ́n kọ́ nípa ayára bí àṣá yìí, wọ́n ní ìgbéga ní kankan ju titi èmi lọ. Àwọn ohun kejì tó tún ṣẹlẹ̀ ni wípé afikún owó ọ̀yá wọn tí ṣe owó oṣù wọn. Nígbà tí èmi ń dúró sórí oyè tí à ń san fún mi lóṣù tẹ́lẹ̀, mo tún wá rí wípé ìṣọwọ́ ṣiṣẹ́ wọn ó jẹ́ ti ìgbàlódé, iṣẹ́ wọn a sì máa yá ní kankan. Èyí ló mú kí èmi náà tiraka tí mo gbìyànjú láti jáde láti kọ́ nípa ẹ̀rọ ayára bí àṣá yìí. Nígbà tí mo kọ́ nípa rẹ̀, mo wá rí wípé àṣẹ gbogbo àkókò tí mo fi ń falẹ̀. Bí ìgbà tí ènìyàn bá ń fi ènìyàn-- ara ní ara rẹ̀ ni ó jẹ́. Nítorí pé nígbà tí èmi náà ti wá mọ ẹ̀rọ ayára bí àṣá yìí, ó jẹ́ ohun tí ó mú kí iṣẹ́ mi kó máa yá. Ìgbéga mi náà sì bẹ̀rẹ̀ sí ní yá, owó mi náà ó sì bẹ̀rẹ̀ sí ní rú gọ́gọ́ lọ sókè. Láti ìgbà yìí ni mo ti wá pinnu wípé èmi ò ní máa kẹ́yìn láti máa kọ́ ohun tuntun níbi iṣẹ́ mi tàbí níbí kíbi mọ́

Ǹjẹ́ ìwọ a máa dé ní àkókò? Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò. Èmi kì í fi àkókò falẹ̀, èmi kì í fi àkókò ṣeré, nítorí pé mo mọ pàtàkì tí àkókò tí ó jẹ́ nínú ohun gbogbo tí ènìyàn bá fẹ́ ṣe. Nítorí ìdí èyí tí mo bá ní láti lọ pàdé ènìyàn ní àkókò kan, èmi a ti máa kúrò nílé ṣáájú àwọn àkókò yìí kí n bá lè rí wipé mo dé bẹ̀ kí àkókò náà kó tó pé. Èmi kò fẹ́ràn láti máa dá ènìyàn dúró, bákan náà ni èmi ò sì fẹ́ràn kí ènìyàn kí ó máa dá mi dúró. Ni ọ̀nà mìíràn, mo máa ń wo àkókò fún iṣẹ́ mi. Taá bá fún mi ní wákàtí kan láti parí iṣẹ́, èmi a máa fẹ́ gbìyànjú wípé láàrin àádọ́ta ìṣẹ́jú kí iṣẹ́ yìí kó ti parí. Ìṣẹ́jú mẹ́wàá tó kù, màá fi ṣe àyẹ̀wò ṣe mo ṣe iṣẹ́ náà dáadáa, níbo ni iṣẹ́ náà kù sí, ṣùgbọ́n tí mi ò bá parí iṣẹ́ yìí lákókò, mi ò ní ní àkókò láti ṣe àyẹ̀wò bóyá iṣẹ́ náà dára tó tàbí kò dára tó. Nítorí ìdí èyí, mo lè sọ wípé mo máa ń dé ní àkókò. Èmi kì í fi àkókò ṣeré, nítorí pé àkókò ṣe pàtàkì nínú ohun gbogbo tí ènìyàn bá fẹ́ ṣe àti gbogbo tí ènìyàn bá fẹ́ dé láyé. Ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó máa ń fi iyè sí àkókò tí a sì máa ṣiṣẹ́ pẹ̀lú àkókò ní ìgbà gbogbo.

Ǹjẹ́ ìwọ a máa bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Rárá o, èmi kì í bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀. Yálà mo jẹ́ ẹni tí ó ń wa ọkọ̀ ni tàbí mo jẹ́ èrò nínú ọkọ̀. Mo mọ̀ wípé kò dára láti máa bínú. Ká má ṣe ṣẹ̀ṣẹ̀ wá sọ ìgbà tí ènìyàn bá jẹ ẹni tí ó ń wa ọkọ̀ lọ́wọ́. Àwọn nǹkan tó máa ń mú ní bínú nígbà tí ènìyàn bá ń wa ọkọ̀ wọ́n pọ̀. Àwọn tí ẹjọ́ ń lo ojú púpọ̀ bí i ìrìnnà ọkọ̀, ọ̀pọ̀lọpọ̀ won a máa wùwà tí ènìyàn le fi bínú. Yálà nípa bí wọ́n ó ti máa gbìyànjú láti kọjá rẹ ní ọ̀nà aìtọ̀ tàbí àwọn nǹkan mìíràn tí wọ́n le ṣe tó lè mú ènìyàn bínú. Mo mọ̀ wípé nígbà tí ènìyàn bá bínú ní irú àkókò wọ̀nyí, ó lè ṣe okùnfà kí ènìyàn ko ṣe àṣìṣe tí ó sì le fa ìjàmbá ọkọ̀. Ìdí nìyí tí mo ṣe pinu nínú ọkàn mi wípé kò sí ohun tí a le ṣe fún mi nígbà tí mo bá ń wa ọkọ̀ lọ́wọ́ èmi kì í bínú. Ni ọ̀nà kejì tí mo bá jẹ́ èrò nínú ọkọ̀, màá ma gbìyànjú láti má bínú. Àwọn ẹlòmíràn wọ́n le tẹ ẹsẹ̀ ènìyàn mọ́lẹ̀ tàbí kí wọ́n sọ àwọn ọ̀rọ̀ tí ò bá kúgbẹ̀ tí ó lè dá wàhálà sílẹ̀ tí ènìyàn bá sì fún wọn ní èsì. Ìjà á bẹ̀rẹ̀ nínú ọkọ̀. Èléyìí sì le fa ìjàmbá. Nítorí èmi kì í sì fẹ́ ohun tí ó lè fa ìjàmbá. Nítorí ìdí èyí, kò sí ohun tí ẹnikẹ́ni le ṣe ní ọ̀nà tí ó lè bí mi nínú dínú ọkọ̀. Màá ma gbìyànjú láti má jẹ́ kí ìwà tàbí ọ̀rọ̀ kankan kó fa ìbínú fún mi.

Báwo ni ìwọ ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Àwọn ọ̀nà tí mo máa ń gbà láti ní èrò tuntun ó pé, o pin sí oríṣìíríṣìí. Ípa kíni, ní ìgbà míràn, nígbà tí mo bá ń ka ìwé lọ́wọ́, àwọn èrò tuntun a máa sọ sí mi nínú nípa àwọn ohun tí ó yẹ kí n ṣe tàbí àwọn ohun tí mo ti ń ṣe tẹ́lẹ̀ tàbí àwọn ohun tí mo fẹ́ ṣe tí mò ń gbèrò nípa rẹ̀ lọ́wọ́. Mo máa ń rí àwọn èrò tuntun nígbà tí mo bá ń kàwé. Ní ìgbà míràn, èrò tuntun a máa sọ sí mi lọ́kàn nígbà tí mo bá dùbúlẹ̀, tí mò ń ṣe àṣàrò lórí bí mo ti fẹ́ kí nǹkan rí tàbí bi mo ti fẹ́ kí nǹkan lọ. Ní ìgbà yìí, àwọn èrò tuntun míràn a máa wá sí mi ní ọkàn nípa àwọn ohun tí mò ń ṣe lọ́wọ́ tàbí nípa àwọn ohun tí mo ti ṣe sẹ́yìn tàbí nípa àwọn nǹkan tó yẹ kí n ṣe gan ní ọjọ́ iwájú. Ní ìgbà míràn ẹwẹ̀, èrò tuntun máa ń wá sí mi lọ́kàn nígbà tí mo bá ń tẹ́tí sí nǹkan tí àwọn ẹlòmíràn ń sọ. Nípa bẹ́, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo ti gba ìmísí tí ó mú èrò tuntun wá sí mi lọ́kàn tí mo sì gbé ìgbésẹ̀ lórí àwọn èrò tuntun náà tí ó sì jásí nǹkan pàtàkì. Nípasẹ̀ èyí, mo lè sọ wípé àwọn ọ̀nà tí èrò tuntun máa ń gbà wá sí mi lọ́kàn kì í ṣe ọ̀nà kan, kì í ṣe méjì. Ó máa ń wá bí ìgbà ní ìgbà míràn tí èmi kò ti lẹ̀ rokan rẹ̀ ṣùgbọ́n tí mo bá fi ara mi jii wípé mo fẹ́ ní èrò tuntun ní ọkàn mi.

Báwo ni mo ti máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì? Ìbéèrè tó dára ni. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a ní àwọn ohun tí a máa ń fẹ́ kó jẹ́ nǹkan ìkọ̀kọ̀ tó jẹ́ pé ojú tiwa nìkan ló gbọ́dọ̀ wà fún tàbí etí tiwa nìkan ló gbọ́dọ̀ wà fún. Tí mo bá ti ní irú àwọn nǹkan báyìí lórí Íńtánẹ́ẹ̀tì, ohun tí mo máa ń ṣe ni wípé èmi á ṣe à epèsè fún kọ́kọ́rọ́, eléyìí tí yóò máa ṣe olùdènà fún ẹlòmíràn láti kọjá lọ sí ibi nǹkan ìkọ̀kọ̀ yìí. Tí mo bá ti fi àwọn ìgbésẹ̀ tí a pè ní kọ́kọ́rọ́, tí mo bá ti fi àwọn ìgbésẹ̀ yìí síi, ní ìgbàkúùgbà tí ẹnikẹ́ni bá fẹ́ gbìyànjú láti lọ wò pé kí ni nǹkan tó wà níbí níbi ààyè náà, yóò béèrè lọ́wọ́ ẹrú ẹni bẹ́ẹ̀ pé àwọn ìgbésẹ̀ wo ni wà á pé kó le rí kọ́kọ́rọ́ láti ṣí ilẹ̀kùn lọ sí ibi ààyè náà. Ni ìgbà tó jẹ́ pé nǹkan ìkọ̀kọ̀ ni tí mo ti fi àwọn ìgbésẹ̀ kọ́kọ́rọ́ sílẹ̀, èmi nìkan ni mo máa mọ àwọn ìgbésẹ̀ láti gbé kí ènìyàn tó lè ṣí ilẹ̀kùn tí yóò mú wọn wọlé sí ibi tí ààyè náà wà lórí Íńtánẹ́ẹ̀tì. Nípa ṣíṣe báyìí, mo máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi nípa gbé àwọn ìgbésẹ̀, nípa fífi àwọn ohun tí a lè pè ní kọ́kọ́rọ́ sí tí ìgbésẹ̀ a sì wà fún láti gbé tí ó jẹ́ pé èmi nìkan ni màá mọ àwọn ìgbésẹ̀ náà.

Ǹjẹ́ ìwọ máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Èmi kì í kọ ìròyìn sílẹ̀ fún ilé-iṣẹ́ nítorí pé kì í ṣe ara iṣẹ́ tèmi. Ṣùgbọ́n mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn láti máa ní àkọsílẹ̀ ohun gbogbo tó bá ń ṣẹlẹ̀ ní agbègbè àti àyíká mi. Nípasè yìí, èmi á máa kọ àwọn tó bá ṣẹlẹ̀, màá máa gbìyànjú láti kọ wọ́n sílẹ̀. Màá kọ, màá kọ wípé ní ọjọ́ báyìí ohun báyìí ṣẹlẹ̀, ní agogo tó ṣẹlẹ̀, ìṣẹ́jú, wákàtí àti àwọn tó wà níbẹ̀ àti àwọn bí ohun náà ti ṣẹlẹ̀, èmi á máa kọ sílẹ̀. Ìdí tí mo ṣe máa ń ṣe eléyìí ni wípé ó lè di ọjọ́ iwájú kí àríwísí kó fẹ́ wà sí irú àwọn ǹkan bẹ́ẹ̀, èmi máa lọ máa yẹ àwọn àkọsílẹ̀ mi wò. Àwọn ìròyìn tí mo ti kọ nípa ohun tí ó ṣẹlẹ̀ ṣáájú ní àwọn ìgbà kan sẹ́yìn. Nípa ṣíṣe báyìí, èmi máa ń mọ ìgbésẹ̀ tó bá yẹ kí n gbé tàbí ohun tó bá yẹ láti ṣe. Ìdí tí mo ṣe máa ń fẹ́ràn láti máa kọ àwọn ohun sílẹ̀ tó bá, ohun tó bá ṣẹlẹ̀ níbi iṣẹ́ sílẹ̀ nìyí. Èmi kì í kọ sílẹ̀ nítorí pé mo fẹ́ fi ránṣọwọ́ sí àwọn aláṣẹ. Rárá o, kì í ṣe iṣẹ́ tèmi ni èyí. Ṣùgbọ́n màá máa kọ sílẹ̀ fún ara mi láti mọ ìgbésẹ̀ àti ìtọ́sọ́nà tó bá tọ́ àti tó bá yẹ fún ara mi.

Kí ni àwọn ìdojúkọ tí ó wà níbi iṣẹ́ rẹ? Ilé ayé fúnra rẹ̀ gan ìdojúkọ ni. Nítorí ìdí èyí, kò le ṣe kí ìdojúkọ kó má wà ní ibi gbogbo tí ènìyàn bá ti bá ara rẹ̀. Níbi iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́, àwọn ènìyàn tí ó wà níbẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ni ó jẹ́ ìdojúkọ mi. Nípasẹ̀ wípé àwọ́n kan kì í fẹ́ ṣe iṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ. Irú àwọn bẹ́ẹ̀, wọ́n a má fi iṣẹ́ ti wọn fi pa ẹlòmíràn lára. Ní ìgbà tí wọ́n ò bá fẹ́ pa ẹlòmíràn lára, wọ́n a má fi iṣẹ́ tí wọn, wọ́n a má fi mú kí ìfàsẹ́yìn kó dé bá ilé iṣẹ́ gan lápapọ̀. Ìpele kejì, àwọn tó jẹ́ ìdojúkọ ní ibi iṣẹ́ náà ni àwọn tó fẹ́ran ẹjọ́ láti máa lọ lẹ́yìn káàkiri láti máa sọ, máa se àgbọ́ yìí, sọ yìí. Ohun tí wọ́n bá gbọ́ lẹ́nu ẹni àkọ́kọ́, wọ́n á lọ tò fún ẹni èkejì. Èlé tí wọ́n bá gbọ́ lẹ́nu ọ̀gá, wọ́n á lọ tò fún ọmọ iṣẹ́. Irú àwọn nǹkan báyìí ìdojúkọ ńlá ni lẹ́nu iṣẹ́. Ìdojúkọ kẹta tí mo tún rí lẹ́nu iṣẹ́, òun ni wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn ǹkan tuntun tí ènìyàn fi ń ṣiṣẹ́ ló má ń jáde. Àwọn ọ̀gá ilé iṣẹ́ wọn kì í fẹ́ràn láti fi owó sílẹ̀ láti fi lọ ṣe fún àwọn tó fẹ́ lọ kọ́ ẹ̀kọ́ nípa ǹkan tuntun tó jáde yìí. Nípasẹ̀ èyí, a máa jẹ́ ìdojúkọ fún irú àwọn tó nílò láti lo àwọn ǹkan tuntun yìí láti ṣiṣẹ́. Nítorí pé àwọn ni yóò lọ wá owó, wọ́n ó sì wá àyè láti lọ kẹ́kọ̀ọ́ nípa àwọn ohun tuntun tó jáde náà.

Báwo ni mo ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà mi? Mo máa ń múra sílẹ̀ láti pàdé oníbàárà mi ní àwọn ọ̀nà tó pọ̀. Tí ó bá jẹ́ oníbàárà eléyìí tí ó ń bọ̀ wá ṣe àyẹ̀wò àwọn ohun tí mò ń tà. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti máa ń ní ìgbà ìpè láti ọ̀dọ̀ wọn wípé àwọn ń bọ̀ wá ṣe àyẹ̀wò àwọn ohun kan. Irú àwọn nǹkan bẹ́ẹ̀, kó tó di pé oníbàárà mi dé, èmi á ti ṣe àyẹ̀wò rẹ̀ nínú ilé ìtajà mi. Ṣé mo ní àwọn nǹkan báyìí? Mélòó rẹ̀ ni mo ní? Báwo ni wọ́n ṣe dára síi? Ṣé ọ̀jọ̀ koo ti lọ lórí wọn? Tí oníbàárà mi bá dé, eléyìí tí mo ní sílẹ̀ ṣe ó máa tó láti rà. Tí ó bá rà tán ṣe màá tún ní eléyìí tó máa ṣẹ́kù láti tà fún àwọn mìíràn tí yóò wá lẹ́yìn èyí. Àwọn ohun, gbogbo àwọn nǹkan báyìí ni mo máa ń gbìyànjú láti ṣe kí oníbàárà mi tó dé. Nígbà tí oníbàárà bá dé, kò ní bá mi lójijì. Kò sì ní sí pé nígbà tó bá dé ni màá ṣẹ̀ṣẹ̀ máa sáré àsáré kọlu igi. Gbogbo àwọn tó bá yẹ kí n ti ṣe, ìgbésẹ̀ tó bá yẹ kí n ti gbé, màá ti gbé wọn sílẹ̀. Àwọn n tó bá yẹ kí n tọ́jú, àwọn tó bá yẹ kí n ṣe àtúntò wọn, gbogbo rẹ̀ ni màá ti ṣe sílẹ̀. Àwọn ọ̀rọ̀ tí èmi àti rẹ̀ gan yóò sọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, màá ti fi bá àwọn tí ó bá mi ṣiṣẹ́ takùrọ̀sọ. Tí ó jẹ́ pé nígbà tí oníbàárà mi bá dé, yóò jẹ́ kí gbogbo kó rọ̀ àti èmi àti òun náà lọ́rùn.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Beeni mo maa n feran lati fun awon osise mi ni afikun owo nígbà tí wọ́n bá ti ṣiṣẹ́ tó wú mi lórí tàbí ní ìgbà mìíràn ẹwẹ̀ tí wọ́n bá ṣiṣẹ́ kọjá àkókò àti wákàtí eléyìí tí ó wà nínú ìwé tí mo fi gbà wọ́n ṣiṣẹ́ wípé ó yẹ kí wọ́n fi ṣiṣẹ́. Mo máa ń ṣe eléyìí láti ṣe kóríya fún wọn láti lè mu kí iṣẹ́ wọn, inú wọn kó dùn sí iṣẹ́ kí ara wọn kó ya gágá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn onílé iṣẹ́ ni wọ́n máa ń sọ wípé níwọ̀n ìgbà tí òṣìṣẹ́ yóò gba owó oṣù pé kò nílò láti pé kí asẹ̀ máa fún wọn ní ẹ̀kún owó nígbàkúgbà. Ṣùgbọ́n èmi ríi wípé bí ìgbà tí ènìyàn bá ń wùwà òdáajù ní eléyìí, èmi fẹ́ràn láti máa fún wọn ní owó, ẹ̀kún owó, ní àfikún owó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá ṣiṣẹ́ tó wú mi lórí tàbí tí wọ́n bá ṣiṣẹ́ kọjá wákàtí àti àkókò tí àjọ ṣe àdéhùn lé lórí tàbí ní ìgbà mìíràn tí bóyá àkókò tí àjọ, àjọyọ̀ kan ń bọ̀ níwájú ni, èmi a máa fún wọn ní ẹ̀kún owó láti lè ṣe kóríya fún wọn láti mọ̀ kí orí wọn kó wú, kí inú wọn kó lè dùn, kí ara wọn kó lè ya gágá sí iṣẹ́ wọn.